Àwọn nǹkan tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ìmọ́tótó. Nítorí oúnjẹ ni mò ń ṣe, ìmọ́tótó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ìdí iṣẹ́ mi. Nítorí níbi tí èèyàn bá ti ń dáná tí ò bá mọ̀, èèyàn lè fa, èèyàn lè fa kí àìsàn kó bó sí ara èèyàn. Nítorí àwọn ìdọ̀tí kéékèèké yìí ó máa ń fa wàhálà ní àgọ́ ara. Ìmọ́tótó jẹ́ nǹkan tí mo mú, tí mo mú lọ́kùnkúndùn níbi iṣẹ́ mi. Mo má ń, mo má ń nu gbogbo nǹkan tí mo bá fi ṣiṣẹ́. Gbogbo nǹkan tí mo bá fi ṣiṣẹ́ ni mo máa ń nu, nítorí pé mi ò ní fẹ́ kí, kí n tá ọjà àbí kí n dáná fún èèyàn kí ẹni yẹn wá ṣàìsàn lẹ́yìn tó bá jẹ oúnjẹ mi tán.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Eré jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe. Ní pàtà jùlọ láàárọ̀, mo nífẹ̀ẹ́ sí kí mà sáré láàárọ̀ nítorí ó máa ń jí gbogbo ègún ara mi láti ṣiṣẹ́. Ní ilé ẹ̀kọ́, mo máa ń sáré, mo sì nífẹ̀ẹ́ sí. Mo máa ń sáré fún ilé ẹ̀kọ́ mi. Nígbà mìíràn, mo sì máa ń lọ sí ilé ẹ̀kọ́ mi láti lọ sáré.

Bẹ́ẹ̀ni mo ti, mo ti gùn rí. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo bá ń lọ ibì kan tí mo fẹ́ jáde tàbí tí mo fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ mi, òhun ni mo máa ń gùn lọ nítorí òhun ló tún yára jùlọ. Òhun sì ni ó sì kéré jù tí kò ní sí ìdádúró kankan ní ojú títì. Mo nífẹ̀ẹ́ sí kí ma gùn alùpùpù nítorí o yára ju mótò ẹlẹ́sẹ̀ mẹ́rin lọ.

Rárá, mi ò ní káàdì iṣẹ́ nítorí iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tí mò yan láàyò fúnra mi ni. Èmi nìkan ni mò ń ṣe, èmi ni ọ̀gá ilé iṣẹ́ mi. Nítorí ànyìní mi ò fi ní káàdì ilé iṣẹ́. Oúnjẹ ni mò ń tà, oúnjẹ yìí dẹ̀ ní ilé mi ni mo ti ń sè. Àwọn ẹni tó bá nílò oúnjẹ mi tó fẹ́ ra oúnjẹ lọ́wọ́ mi, wọ́n máa bá mi sọ̀rọ̀ látori ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí wọ́n bá ti pè mí, tí wọ́n sọ oúnjẹ tí wọ́n fẹ́, òun náà ni màá ṣì bọ́ sí inú ilé tí màá ṣì sè é tí màá ṣì lọ gbe fún wọn. Nítorí ànyìí ni mi ò fi ní káàdì iṣẹ́, nítorí kò sí nǹkan tí mò fẹ́ fi ṣe.

Bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pe àwọn oníbàárà tuntun, tí bá lọ sí ilé ẹ̀kọ́ lẹ́yìn tí mo bá parí ẹ̀kọ́ mi tán ni màá lọ máa bá àwọn èèyàn lóṣùn lọ́sì ni mo sì máa ń polówó nǹkan tí mò ń ṣe fún wọn, tí mo ṣe máa ń bá oníbàárà tuntun mi sọ̀rọ̀ nìyẹn, tí wọ́n sì padà ra nǹkan lọ́wọ́ mi.

Kò pẹ́ sí òní ni mo lọ rí dọ́kítà nítorí pé mo ní àìsàn ibà. Nígbà tí mo lọ rí dọ́kítà, wọ́n ṣe àyẹ̀wò fún mi tí wọ́n sì jẹ́ kí mọ̀ pé mo ní ibà. Nígbà tí wọ́n sì jẹ́ kí mọ̀ yìí, wọ́n kọ àwọn òògùn tí màá rà àti abẹ́rẹ́ tí màá gbà. Tí wọ́n ṣe kọ òògùn yìí ni tán ni mo gba abẹ́rẹ́ yìí tí mo sì lọ ra àwọn òògùn tí wọ́n ní kí n lò. Mi ò tí ì parí òògùn to ní kí n lò, ọ̀la náà ni màá parí ẹ̀.

Rárá o, èmi ò ní irungbọ̀n nítorí obìnrin ni wọ́n bí mi. Obìnrin ò sì kí ní irungbọ̀n, ṣùgbọ́n ó ní àwọn ìgbà kan tí àwọn obìnrin mì tí wọ́n máa ń wú irungbọ̀n. Ṣùgbọ́n eléyìí kò ń ṣe ǹkan tí ó jẹ́ ǹkan tí gbogbo obìnrin máa ń ní. Èmi tí mo jẹ́ obìnrin mi ò ní irungbọ̀n rárá.

Èmi ò ní ọkọ̀, ṣùgbọ́n bàbá mi ní ọkọ̀. Mo sì máa ń jí làárọ̀ láti fọ ọkọ̀ bàbá mi. Làárọ̀ tá bá ti jí, mo máa ń pọnmi láti inú odò tí màá sì gbé lọ síbi tí ọkọ̀ bàbá mi wà tí màá sì fọ̀ tí ó mọ́ tónítóní.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi fẹ́ràn kí n máa gbọ́ fújì. Nítorí fújì jẹ́ orin pàtàkì tí ó ti wá ní ayé àwọn baba baba wa. Fújì jẹ́ orin tí bàbá mi fẹ́ràn, tí ìyá mi náà sì fẹ́ràn, témi náà sì fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn fújì nítorí ó máa ń ní àwọn ọ̀rọ̀ àgbà àti àwọn ọ̀rọ̀ tí ó máa ń fún èèyàn ní òye láti mọ àwọn nǹkan pàtàkì tí èèyàn ò mọ̀ tẹ́lẹ̀

Rárá o, mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé èmi ò ń ṣe ẹni tí ó má ń ṣe eré ìtàgé. Mo kò fẹ́ràn láti wo eré ìdárayá ni. Ẹ̀mi ò lè, mi fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá.

Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fi àwọn fáìlì mi sí orí cloud. Ibẹ̀ ni mo máa ń fi àwọn nǹkan mi tó ṣe pàtàkì sí tí mo máa ń fi pamọ́ sí, bí i àwọn nǹkan ilé ẹ̀kọ́, àwọn nǹkan iṣẹ́ àtàwọn nǹkan mìíràn tí ó ṣe pàtàkì sí mi mo máa ń fi pamọ́ sórí cloud.

Mo fẹ́ràn kí ma mu mílìkì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mílìkì máa ń fún mi ní agbára àti ṣe àwọn iṣẹ́. Mílìkì díẹ̀ ṣe àwọn oríṣiríṣi àǹfààní ní àgọ́ ara. Nítorí ẹni, èmi máa ń gba ní ìmọ̀ràn kí ọmọ kékeré kó máa mu mílìkì ní gbogbo ìgbà. Nítorí ó máa ń jẹ́ kí ọmọdé kó dàgbà pẹ̀lú àwọn àǹfààní tó ṣe ara lóore.

Tí n bá ti ṣe àdéhùn pẹ̀lú èèyàn, mo máa ń rí i pé mo rántí rẹ̀ nítorí ó máa ń wà ní ọkàn mi. Mo jẹ́ ènìyàn tó máa ń fi àdéhùn sí ọkàn tí mi ò kí sì fẹ́ gbàgbé, nítorí tí àdéhùn bá yẹ̀, ẹniyen ò ní nígbàgbọ́ nínú mi mọ́. Nítorí ẹ́ ni mo fi máa ń fi àdéhùn so kàn láti má jẹ́ kí okùn ọ̀rẹ́ wa kó já tàbí kí ẹni yen kó máa gbà mí gbọ́ mọ́.

Mo fẹ́ràn strawberry gan ni nítorí tí ó ṣe máa ń kan lẹ́nu. Lẹ́yìn tí wọ́n bá wá tú wá sọ di ice cream tán, ó ma ń dùn yàtọ̀ lẹ́nu. Nítorí ẹ ni mo fi fẹ́ràn e, mo sì fẹ́ràn àwọn ìmíràn bíi vanilla, bí i ṣokoléètì. Ṣokoléètì náà mo fẹ́ràn gan nítorí ó ma ń dùn, ó sì máa ń múnú mi dùn.

Lọ́pọ̀gba, lẹ́yìn ọ̀sẹ̀, èmi àti àwọn ẹbí mi a máa n jáde lọ sí ibi tí a ti máa wo eré ìdánilárayá. Ibẹ̀ làti máa n lo gbogbo àsìkò wa láti sọ̀rọ̀, láti ṣeré, láti wo àwọn eré ìdánilarayá yìí tí mo se máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nìyẹn.

Tí ọjọ́ bá rọ̀, mo máa ń fẹ́ràn kí n máa gbọ́ àlọ́. Àlọ́ tí ìyá mi máa ń pa ló máa ń múnú mi dùn nígbà míì. Tí ọjọ́ bá dẹ̀ ti rọ̀, ní wọ́n máa pa àwọn àlọ́ yẹn. Àlọ́ jẹ́ ǹkan pàtàkì tí àwọn òbí máa ń pa fún àwọn ọmọ wọn láti fi kọ́ wọn ní àwọn ìwà gidi tí wọ́n gbọdọ̀ dàgbà pẹ̀lú. Nítorí ẹni, mo fi fẹ́ràn àlọ́ tí ìyá mi máa ń pa nígbàkígbà tí ọjọ́ bá rọ̀.

Rárá, mi ò lọ sí, mi ò lọ sí ìlú mìíràn rí. Ìlú tí mo wà, tí wọ́n bí mi sí, tí mo dàgbà sí náà ni mo sì wà. Mi ò lọ sí ìlú mìíràn rí yàtọ̀ sí ìlú tó bí mi sí. Ṣùgbọ́n mo ni lọ́kàn láti lọ sí ìlú mìíràn láti mọ ìṣe, ìṣẹ̀dá wọn àti tí wọ́n ṣe wáyé. Mo, mo ni lọ́kàn láti lọ gbọ́ àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn, àwọn ìṣe wọn àti tí wọ́n tún ṣe ń ṣe àwọn nǹkan wọn láti lè mọ nǹkan tuntun tí màsíìmù wá sí ìlú ti tẹ̀ mí.

Bẹ́ẹ̀ni ojú mi dára púpọ̀. Mo ní ojú méjì, méjèèjì náà ni mo sì fi máa ríran. Ó nígbà kan tí ojú ń dùn mí tí mo ní eéwo lójú. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ dókítà tó sì kọ òògùn fún mi tí mo sì lò òògùn yìí tán ni ojú mi sì padà sí bó ṣe rí. Àti ìgbà náà lojú ò sí ti dùn mí mọ́. Ní ìsìn ojú mi dára púpọ̀.

Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo ní ibi tí mo máa ń kó àwọn nǹkan tí màá nílò tí mo bá ń lọ fún ìrìnàjò. Mo máa ń kó sí inú báàgì tí mo ti fi kalẹ̀ láti máa fi rin ìrìnàjò tí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi nìyẹn.

Mo máa ń fẹ́ran ẹran tí wọ́n máa ń kó sí orí pizza. Nítorí ẹran máa ń ṣe ara lóore. Eran ju ni mo sì fẹ́ran jùlọ. Tí wọ́n bá bá mi kó ẹran, pàtàkì ẹran adìẹ. Ẹran adìe ni mo fẹ́ran jù. Tí wọ́n bá bá mi rẹ́ ẹran adìẹ sí orí pízza, mo máa ń fẹ́ran e gàn ó sì máa ń múnu mi dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wẹ̀. Ẹ̀ẹ̀mejì ni mo máa ń wẹ̀ lójúmọ́. Mo sì máa ń wẹ̀ pẹ̀lú kẹ̀ǹkẹ̀ àti ọṣẹ. Mo máa ń wẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ nítorí nígbà mìíràn tí mo bá wẹ̀ láàárọ̀ tí mo bá jáde, ìdọ̀tí lè ti wà lára mi. Nítorí ẹ́, mo fi máa ń wẹ̀ lálẹ́ kí n lè rí oorun sùn.

Ìrọ̀rí kan ṣoṣo ni mo máa ń fi ń sùn. Òun ni mo máa ń lò ní gbogbo ìgbà. Ìrọ̀rí tó sì rọ̀ tí kò le jù tí ó le jẹ́ kí ọrùn máa ro mí tí mo bá jí ni mo máa ń lò. Èmi ò nífẹ̀ẹ́ sí ìrọ̀rí tí ó le nítorí ó le fa kí ọrùn máa ro mí tí bá jí tí ó sì le fa wàhálà sí mi lára. Nítorí ẹ́ ni mo fi nífẹ̀ẹ́ sí ìrọ̀rí tí kò le jù, tí kò sì rọ̀ jù. Ìrọ̀rí kan ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń se oúnjẹ. Oríṣìíríṣìí oúnjẹ mo sì mọ̀-ọ́n sè. Mo lè ro àmàlà, mo lè ro ẹ̀bà, mo lè ro sẹ̀mó mo sì lè ro túwó. Pàpá jùlọ, mo lè gún iyán. Oríṣìíríṣìí ọbẹ̀ náà ni mo sì le sè. Mo lè se ẹ̀fọ́, mo sì lè se ẹ̀gúsí, mo lè se ewédú, mo sì lè se ilá. Oríṣìíríṣìí oúnjẹ lèmí mọ̀-ọ́n sè.

Rárá o, mi ò fún ni lẹ́jẹ̀rì. Bó tilẹ̀ wù kó mọ́ tí ẹni yẹn le ṣàìsàn tó èmi ò nífẹ sí kí ma fún èèyàn ní ẹ̀jẹ̀ nítorí mi ò mọ irú nǹkan tí wọ́n fẹ́ fi ẹ̀jẹ̀ mi ṣe. Nítorí ẹ ni mi ò kí ń fi fún èèyàn lẹ́jẹ̀, mi ò fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí.

Oṣù méjì ni mo máa ń fi sinmi ní ọdún. Lẹ́yìn tí mo bá lọ sí ilé ẹ̀kọ́ tí mo sì parí. Wọ́n máa ń fún mi ní oṣù méjì tí màá fi sinmi nílé fún gbogbo iṣẹ́ taratara tí mo ṣe ní ilé ẹ̀kọ́. Lẹ́yìn oṣù méjì yìí ni màá sì padà lọ sí ilé ẹ̀kọ́ tí màá sì máa kàwé mi.

Orí tábìlì ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nígbà tí mo bá wà nílé. Ṣùgbọ́n tí mo bá jáde tàbí tí mo lọ sí ilé ẹ̀kọ́ tàbí tí mo kọ ṣeré jáde, mo máa ń kí bọ́nù àpò mi tàbí kí ń kí bọ́nù, tàbí kí ń kí bọ́nù àpò ibi tí mo máa ń kó àwọn ẹrù ilé ẹ̀kọ́ mi sí.